Àsìkò rí ipari iṣẹ́ mi ó jẹ́ aago mẹ́jọ alẹ́. Iṣẹ́ tí mò ń ṣe ní pé mò ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn elò rẹ̀, bí n ta fi máa ń gbọ́ orin ní etí, tí a kọ̀nẹ́ẹ̀tì mọ́ búúlùtùù tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gangan àti tí a máa fi fi iná sí lẹ́nu ẹ̀rọ ẹ̀lẹ́tírísítì. Mo máa parí iṣẹ́ mi ní aago méje ní alẹ́, a ti máa wà ní ìsọ̀ láti afẹ̀mọ́júmọ́ bí i aago méje náà. A wà tajà ti títítítí títí di àsìkò tí a fẹ́ máa relé. Àsìkò ta fẹ́ máa relé gbà mí ìgbà yẹn ni ó wà jẹ́ àsìkò tí àwọn olùbárà wa wọn mọ̀ pọ́ ńlẹ̀. A sì lè mọ́ ṣaláì dá wọn lóhùn, bẹ́ẹ̀ la lè ti ṣọ́ọ̀bù mọ́, bẹ́ẹ̀ la lè fi wọ́n sílẹ̀ lọlé. A wà wò wípé igbà mí pé à á, bí ayé ṣe rí báyìí ní gbogbo ọ̀sán, ní gbogbo ọ̀rẹ̀lẹ́, ọjà á fọ́ bákan, kò sí ẹni tí ń bá wa rajà. À n w'ójú olúwa fún olùbárà láti wọlé wa. Ó ṣe wá já àsìkò tí a fẹ́ mọ ṣà tí ṣeto relé lọ símí. Nígbà yẹn lè yàn bí ogún wa wà nílẹ̀ láti bá wa rajà. A a mọ ní ìdí láti ní àtajà, a gbọdọ̀ tàá, nítorí ọmọ tó bá ṣiṣẹ́ náà ni ń pa owó. Owó náà làwá náà sì ń pa fún un láti fi san owó àwọn òṣìṣẹ́. Kò sí ǹkan mí ìta á ṣe náà ju kí a dá wọn lóhùn lọ. Ó tẹ̀jẹ́ wípé ìgbà mí náà a lọlé lásìkò. Ìgbà míi ogún ṣẹ́jú, ọgbọ̀n ṣẹ́jú, ó máa ń lé àsìkò tó jẹ́ ká relé. A à ní ore ọ̀fẹ́ láti sọ pé a ò ṣe. Ó tẹ̀jẹ́ pé ọ̀gáa wa náà, ẹyan gídí ni. Àsìkò míì náà tó bá rí pé àwọn ti, àwọn olùbárà wa ti lo àwọn ọmọ ẹní lọ́kùúlọ fún iṣẹ́ àṣekára, yóò fún wa ní ǹkan owó ìrìnsẹ̀, owó ọkọ̀, yóò fún wa ní owó ẹgba, ẹ fi wá ǹkan mú torí pé ó ti rẹ̀ yín sára. Nítorí náà, àtiko ipari iṣẹ́, ó mọ jẹ́ asikò tilò mi máa ń dùn. Nítorí pé ó ti ń bọ́ sí àsìkò kí n lọ farasinmi, kí n lọ rí ẹbí, kí n lọ rí ará mi, kí n lọ dáná lé fáwọn mọ̀lẹ́bí mi, àwọn tí mo ti fi lẹ̀ láta àárọ̀. Nítorí pé àárọ̀ bí mó bá ṣe lọ bí iṣẹ́, òun náà ni mo máa ń múra fáwọn ọmọ mi láti mọn relé ìwé. Tọ́n bá dé wọ́n dè sọ owó ọmọ iṣẹ́ mi nílé, ni ó bá mi ṣètọ́jú wọn títítítí tí ó fi tàsìkò tóun náà lọ. Nítorí ẹ̀, ìgbà mí tí mo bá wá pẹ́ délé ó máa jẹ́ kí ọmọ iṣẹ́ mi náà pẹ́ délé. Èmi náà máa ń mu lórí wò, mo ń fún un ní ǹkan láti fi láti fi bo ìdádúró tí èmi náà dádúró kí inú rẹ̀ lè dùn. Bínú ọ̀gáà mi ṣe mú inú tèmi nána dùn. Bẹ́ẹ̀ ni, àsìkò ìparí iṣẹ́ mi ó jẹ́ gẹ́gẹ́ bí i aago méje ni alẹ́ tí bá dẹ̀ máa fi délé, yóò mọ́ tó bí i aago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀. Ọjọ́ tí èrò bá wá pọ̀ bí mo ṣe ti sọ, ó máa fẹ́ ta aago mẹ́wàá òò ti gbogbo bí ó ti dúdú rírinrin. A dẹ tun gbọdọ̀ dé ibi iṣẹ́ láti aago méje ìjọ́ kejì bí ètò ìparí iṣẹ́ mi ṣe rí, òun nìyẹn eṣẹ́ ò.

Bẹ́ẹ̀ni etí ì mi dára. Etí jẹ́ ohun pàtàkì ní ara nítorí wípé ẹni tí etí bá ń dùn, àbí tí etí rẹ̀ ń ṣepin, àbí tí ó gbọ́rọ̀ dáadáa, kò pẹ́ tán, kò pẹ́ tán ní ènìyàn. Nítorí pé bó bá bá yàn sọ̀rọ̀ láti jìnnà jìnnà, ó yẹ́ kí olúwa rẹ lè gbọ́. Kò n ṣe nígbà tí wọ́n bá kí ẹnu bọ̀yàn nínú etí, tẹ́ni ọ̀hún alwa n fẹ̀ fún, tẹ́ni ọ̀hún ń pariwo ló jẹ́ kí ẹni tí ń bá sọ̀rọ̀ lè gbọ́. Etí jẹ́ ohun tí ó yẹ́ kí èèyàn máa mú ojú tó nígbàkúùgbà. Wọ́n ní kò da kí èèyàn máa kí igi bọ etí láti fi kó ìdọ̀tí rẹ̀ bóòde lọ́mọdé ni àbí ní àgbà. Nígbà tó bá tó bí oṣù mẹ́ta mẹ́ta tàbí oṣù mẹ́fa, ó jẹ́ kó lé ẹ máa lọ sí ilé ìwòsàn láti lọ bá àwọn dókítà tí wọ́n ń pè ní ENT. Àwọn ni wọ́n wà ní ipò láti yẹ etí wò, láti yẹ imú wò àti ọ̀nà ọ̀fun tí etí bá ń yún ni àbí etí n ṣe pín, àbí omi rọ̀ sí ẹni létí. Ó yẹ́ kí èèyàn tètè gbá ara mọ̀ láti tètè wá. Ìǹti ó bá máa jẹ́ kí gbogbo ohun tí ń ṣe èèyàn láì dá níbẹ̀ láti jẹ́ kó ní ìǹtò yẹ kó tá fi mu. Tí etí bá ń dùn yan, dókítà ni. Bí báwọn ọmọ gan ṣe kéré tó bá hun, mi ò kọ́ kí n kí igi bọ̀ wọ́n létí. Tí wọ́n bá ní mummy etí ń yún àwọn, màá ní bó ti e jẹ́ pé ìgbà mí náà tí bá ti rí pé ó ti tó bí oṣù mẹ́rin kan, mi ò nu etí ọ̀hún. Màá mú igi ìrètí tí wọ́n ṣe tó máa ń ní aláwọ̀ funfun fóòmù lórí. Mo máa fi pe etí ọ̀hún, ìgbà mí máa kó ohun tó pọ̀ bóòde tí à ń pè ní wáàsì. Òhun ni ìyìnkìí ìdọ̀tí inú etí. Nítorí pé bó ti e jẹ́ pé kíní ọ̀hún ó ní iṣẹ́ tí ń ṣe ní dáadáa, ó sì ní iṣẹ́ tí ń ṣe náà láì dà. Dídá rẹ̀ jẹ́ kó jẹ́ bí pé ìdọ̀tí ò lè wọ inú etí ní ṣòòsè. Tí kíní ìpín inú etí bá wà níbẹ̀, ó máa ń dẹ́kun kí èèyàn bá ti ẹsẹ̀ sída omi sé tí tó dẹ̀ gbé ọwọ́ sí etí ọ̀hún tó bẹ̀rẹ̀ etí yẹn sí apá kan. Ó máa jẹ́ kí omi yẹn tètè bóòde, kò ní jẹ́ kó wọ inú nínú lọ. Nítorí rẹ̀, nítorí pé kí n má ba à kó àdojúkọ wàhálà lórí etí àwọn ọmọ mi, mo ti mọ bí mo ṣe ń ṣe ló ni rẹjẹrẹjẹ bí wò tí ẹ̀ jẹ́ wípé mi ò kí gbé wọn lọ sọ́dọ̀ dókítà bẹ́un nà. Mo máa ń nu fúnra mi fún wọn ní bí oṣù kọ̀ọ̀kan lẹ̀ẹ́kan lọ́sù kọ̀ọ̀kan, ma kan rọra nu lóní fẹ́rẹ́fẹ́ kí gbogbo àwọn tó wà ní ọwọ́ ìtá ibẹ̀ kinle kó dà nù. Èmi náà mọ nu tèmi. Mo máa ń tọ́jú etí ì mi dáradára nítorí pé bí ojú ṣe ṣẹ pàtàkì lára, tí ẹnu ṣe pàtàkì lára, bẹ́ẹ̀ náà lètí. Etí là fi ń gbọ́rọ̀, là fi ń mọ ohun tó ń lọ ládùúgbò, ṣe nǹkan dáadáa ni àbí nǹkan ìjàǹbá kóluwa rẹ lè mọ gbogbo ibi tí ó tètè mú orí bọ̀. Nítorí náà etí ì mi dára. Etí ì mi rẹwà. Mo sì ń fi etí ì mi gbọ́ ohun tí ayé ń wí. Mo sì ń tọ́jú etí ì mi nígbàkúùgbà. Mo máa ń mú ohun tan ma fi ń rìn tí màá rọra fì rìn loní fẹ́rẹ́ jó gí. Mi ò ní jẹ́ kó wọ inú jù débi tí ìn tún wà bá etí ì mi jẹ́ tí màá tún mọ̀ sáré lọ kíjo kíjo. Nítorí náà etí ì mi dára. Mo sì fi ń gbọ́rọ̀ dáadáa. Kò da kí wọ́n pé èèyàn láti jìnnà jìnnà bóyá mo wà lọ́ọ̀kan. Wọ́n máa ń pẹ́ni yẹn lọ́jà fún un ní ṣu féé. Mo máa gbọ́. Even mo máa tún gbọ́ gan jù ẹni tí wọ́n dìdíì ní pípè lọ. Nítorí pé etí ì mi ṣiṣẹ́ bó ṣe yẹ, ó ṣiṣẹ́ dáadáa bí olúwa ṣe fún mi láti ìgbà àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni. Ẹ̀ṣeun.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, ó máa ń pọ̀ gan o, nítorí pé obìnrin tó rẹwà ni mí, mo sì tún wá jẹ́ ìyàwó lé, pàápàá jùlọ ìyá òun ni mí tí mo ní àwọn ọmọkùnrin tí mo bí. Nítorí náà mi ò kín ṣe láti máa ronú tèmi nìkan bí mo ṣe wà yìí tí bá ń ronú. Mo máa ń ronú àwọn tó pọ̀ mọ́ tèmi, even ẹbí tara tó wà ní jìnnà jínnà. Ìparí ọ̀sẹ̀ jẹ́ àsìkò tí mo máa ń ní láti tọ́jú ara mi yàtọ̀. Nítorí pé nínú òun ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ ajé títí di ọjọ́ jímọ̀, ó jẹ́ ọjọ́ tí mo máa ń sùn tí mo máa ń jí laago mẹ́rin tàbí àgó mẹ́rin àbọ̀ ní òwúrọ̀. Ìdí tí mo fi ń fọ̀ jìkíà, ó ni láti ṣètò fún àwọn ọmọ mi láti lọ sí ilé ìwé kí wọ́n má bà á pẹ́. Nítorí pé àgó méje òun ni wọ́n máa ń ní dé nílé ìwé. Bẹ́ẹ̀ ni ìdí tí a lè fi tètè jó dé school, o náà ni láti tètè jí. Ti bá ti jí tí mo wọ ilé ìdáná, mo ti mọ oúnjẹ tí mo fẹ́ sè lórí alẹ́, bó bá jẹ́ ìrẹsì ni mo ti mọ̀, bó jẹ́ isu àti ẹyin ni mo ti mọ̀, bó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ àtẹ wá ni mo ti mọ̀. Ti bá ti wá jí nígbà mo ti mọ ohun mo fẹ́ sè, mo bá gbé pọ́ọ̀tì léná, mo si bẹ̀rẹ̀ sí ní dáná. Tó bá ti wá se díẹ̀, kó tó tó wá ká ti kan tí mo gbé oúnjẹ léná tí mo ti ṣùn, tí bó ọ̀gẹ̀dẹ̀ tí mo fẹ́ dín, mo ti gé ẹ́, tí bá ti ẹ̀ tí din, mo ti gé, mo ti ṣe gbogbo ètò tí mo fẹ́ fi dáná lẹ́sọ̀ọ́ lẹ́sọ̀ọ́. Máa wá jí wọ́n, tí bá jí wọ́n tán, gbà tá wá máa fi wẹ̀ tán. Oúnjẹ náà ó ti jinná, n í bu oúnjẹ fún wọn lórí tábìlì, wọ́n ó jẹun. Ìwó yìí gbogbo ìgbà yẹn máa ma di ẹrú oúnjẹ wọn tí wọ́n o lọ jẹ nílé ìwé sínú i-inú ibi tó máa ń kó ìwé sí. Ṣùgbọ́n ní ọjọ́, ọjọ́ ìsinmi tó jẹ́ ìparí ọ̀sẹ̀, ìgbà yẹn náà ni mo máa ń lóre ọ̀fẹ́ láti sùn dáadáa, mo lè sùn kí jí laago mẹ́jọ, mo lè sùn kí jí laago mẹ́sàn-án. Ìgbà yẹn náà ni mo máa ń lóre ọ̀fẹ́ láti sinmi tí mo ti pàdánù nínú ọ̀sẹ̀ tí ó ti lọ, tó ti ré kọjá níwájú. Òun wà sí mi dáadáa, yín jẹun tó wù mí Gbogbo nínú ọ̀sẹ̀, mi ò lè ṣe oúnjẹ bí mọ́ímọ́í tàbí àkàrà nítorí pé wọ́n máa ń gba àsìkò àkókò láti ṣé ni tàbí láti jinná. Ìparí ọ̀sẹ̀ yìí náà ni mo máa ń lórí ọ̀fẹ́ láti ṣé fún ẹbí tara. A fẹ́ fi jẹ búrẹ́dì ni, a fẹ́ fi mú kọ ni, a fẹ́ fi jẹ gààrí ni. Èyí o wò bá wù ẹnikẹ́ni nínú wa, yóò mú mọ́ímọ́í tàbí àkàrà rẹ̀ láti fi jẹ́, láti fi ṣe ìgbádùn. Ìparí ọ̀sẹ̀, o náà ni mo má ń ní láti lọ ṣe irun mi fún ọ̀sẹ̀ tuntun àti láti ṣe irun àwọn ọmọ mi náà fún ọ̀sẹ̀ tuntun. Nítorí pé oríṣiríṣi irun náà ni wọ́n máa ń pè fún wọn nílé ìwé wọn lọ́sẹ̀ méjì méjì. Ìparí ọ̀sẹ̀ náà làá máa ń ṣé. Ìparí ọ̀sẹ̀ náà ni mo máa ń fọ àwọn aṣọ mi. Bo jẹ́ jẹ́ pé mo ní àwọn tí máa ń bá mi fọ aṣọ, àwọn aṣọ olówó ńlá, àwọn aṣọ aláràm̀barà tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Àwọn tí máa ń fọ ṣọ tà wọ́n ti fọ̀, wọ́n ti lọ, wọ́n sì dàpadà fún mi. Ṣùgbọ́n àwọn aṣọ ìyìnlẹ̀, eléyìí tí a máa ń lò nílé, a dà sínú ẹrọ táfi tó máa ń pani fọ ṣọ́, yóò bá mi fọ̀, yóò bá mi fún un. Màá kan lọ́ sání láti jẹ́ kí atẹ́gùn fọ̀ wọ́ bàá bí ó bá ṣí sì iná ìjọba. A á tán iná ilé tí máa ń dùn pupupu, a á tán láti fi fọ ṣọ́. Nítorí náà ijọ́ ìsinmi wọn ni mo máa ń wò ó. Bábá se n ń parí ijó ìsinmi wá yìí. Ín kí n like kí rẹ̀. Nítorí mo mọ̀ pé iṣẹ́ tún ni títí di ijọ́ jímọ̀. Àti kó sinmi, àsìkò ìgbádùn ni fún ẹbí tara mi.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn oníbàárà tí wọ́n máa sọ pé àwọn fẹ́ rí ọ̀gá ilé iṣẹ́, àwọn fẹ́ fi ẹ̀hónú àwọn hàn bóyá wọ́n ra ọjà kan tàbí òmíràn láti dàpadà tí ọjà yẹn ò ṣiṣẹ́ tó tọ́ àti tó yẹ fún wọn ní àsìkò àti àkókò tí a dẹ fún wọn ní ore ọ̀fẹ́ láti dàpadà bóyá bí ọdún kan àbí ọdún méjì. Wọ́n wà mọ́ l'awọ̀n fẹ́ rí ọ̀gá ilé iṣẹ́ tí ń bá wá fún wọn l'ore ọ̀fẹ́, wọ́n ó f'ehonu wọn hàn bí irú kan tí mo ṣẹ̀ wá èsì ayọ̀ fún lórí n tó dàpadà, òun náà ni wọ́n ń pè ní air fryer. Ó ra ní sọ́ọ̀ mí. Ẹ̀rọ orí Ṣéùn dẹ̀kẹ̀rí ó wà láti máa fi dáná fún àwọn tí wọ́n ò fẹ́ máa lo òróró. Wọn lòróró púpọ̀ ò dáa lára oní cholesterolù. Àwọn tí wọ́n bá wá fẹ́ lo, àwọn tí wọ́n bá fẹ́ lo òróró, wọ́n ó lo air fryer yìí. Wọ́n lè fi ṣe bọ̀ọ̀lì, wọ́n lè fi ṣe iṣu, ẹran, ẹja, ẹja odò, kò sí ohun tí wọn ò lè fi ṣe láti má fi lè lo òróró fún oúnjẹ. Ó wà rá kótó tó ọ̀sẹ̀ méjì, ó lọ bá jẹ nígbà tó lo ní ẹlẹ́ẹ̀kẹta ló fi wá dàpadà. A wá gbàlẹ̀ lọ́wọ́ rẹ̀ pé, àwa náà ò gbé fún ilé iṣẹ́ ńlá, àwọn tí wọ́n gbé kiní oun jáde kí a lè mọ èsì tí wọ́n fún wa pé ṣé wọ́n ó tún ṣe ni àbí wọ́n ó dàpadà abi wọ́n o fún ẹni yẹn ní míì. Ó wá dúró, bíṣẹ́ ń dúró ní pé wa, làwá náà ń pè wọ́n lókè. Ní pé wa, làwá náà ń pè wọ́n lókè pé òò ṣáà yá àti wá wá èsì ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ fún ọ̀rọ̀ ẹni náà wípé kó wá gbà míì nì. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun là mọ rí. Ẹ̀lòmíràn lè wà sí sọ́ọ̀bù kí wọ́n wá ra, n ta fi ń gbe'ná sókè sórí fóònù tí à ń pè ní ṣájà. Tí wọ́n bá wá rà nínú kẹ́lọ̀míràn ni kò ṣiṣẹ́ kíá láti gbé bátìrì òun sókè lórí fóònù òun, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun. Ẹ̀lòmíràn ò ní ǹ tó wọn rà kò ṣiṣẹ́ mọ́ jóná mọ̀ ni. Ẹ̀lòmíràn ó wá ra ǹ ta fi ń, ta fi ń, ta fi ń fi iná sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kótó tọ́sẹ̀ méjì, yóò lo ti bàjẹ́. Bo ti jẹ̀ wípé èmi náà mọ ní kan lọ sí Ẹ̀yà ìlè iṣẹ́ ńlá tí ó máa ń ṣe pàrọ̀, pàṣípààrọ̀ làwọn wà fún. Wọn ò parọ rẹ̀ pẹ̀lú nǹkan mi ṣùgbọ́n wọ́n fún wọn ní tuntun àbí kí wọ́n bá wọn tún un ṣe. Àwọn oníbàárà mi mí ìná dẹ̀kẹ̀re, wọ́n o wà. Àwọn ọmọ tí ń bá mi ṣiṣẹ́ ní inú sọ́ọ̀bù mi, àwọn ni wọ́n o wà fẹ́jọ́ wọn sùn. Wọ́n làwọn rajà, wọn ò dáwọn lóhùn dáadáa àbí wọn ò fún àwọn ní ẹ́ change àwọn pé lóríṣiríṣi ẹ̀ka àsọrí, lóríṣiríṣi ọ̀nà ni olùbárà wa ni ó fi jẹ́ ká, ká lè bá sọ̀rọ̀ láti fi mọ ohun tí ń dùn lọ́kàn. Èmi jẹ́ èèyàn kan tí mọ̀ ń tẹ́tí sí àwọn olùbárà mi nítorí wípé àwọn náà ni wọ́n m'owò re iwájú láì si àwọn kòsí àwa. Nítorí náà mo mọ n tẹ́tí bẹ́lèjẹ́ sóníbàárà mi sórí, nítorí pé tí wọ́n bá tẹ̀ lórí ọ̀fẹ́ àti bá mi mú ẹlòmíì, ọkàn wọn ó bàlẹ̀ pé à, sórí ìṣọ̀ yìí tí o bá ní ṣòro pẹ̀lú n tò ràmbẹ̀ wọ́n ó gbá padà. Nítorí ẹ́ mọ̀ ṣé wọn ṣe dáadáa. Pẹlu àwọn olùbárà mi kí wọ́n lè wá n jọ̀ mí kí wọ́n sì lè ròyìn mi fún àwọn ará ilé àti ara ibi iṣẹ́ wọn, ẹ ṣeun.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni àwọn òbí mi fi kọ́ mi láti kékeré. Òun náà lè mi náà fi ń kọ́ àwọn ọmọ nítorí wípé tí mo bá rí ẹni tó máa ń lo ọwọ́ òsì, ó máa ń dàbí pé ó ṣe àjòjì sí àgọ́ ara mi. Ó máa ń dàbí wípé ọwọ́ òsì jẹ́ ọwọ́ tí ó wà fún bí ǹkan ẹ̀gbin, bóyá èèyàn rí ǹkan lójú títì. Ó wá ti ẹ̀ wá pọn dandan kó mú ǹkan ọ̀un sọnù. Ọwọ́ òsì ló máa ń dára láti lò fún irú ǹkan bá ùn. Nítorí wípé ọwọ́ ọ̀tún ó jẹ́ kí èèyàn máa lò ó yàtọ̀ fún ǹkan tó mọ́, fún ǹkan bí ó ń jẹ, fún ǹkan tó da kò kín ṣe ǹkan iwọ̀sí. Bí àpẹẹrẹ bí èèyàn bá súú, ọwọ́ òsì ni a máa ń fi ń nu di. Mo ti fẹ́ mọ̀ bóyá àwọn títì ẹ máa ń lo ọwọ́ òsì láti fi kọ ǹkan. Ṣé ọwọ́ ọ̀tún lọ fi máa ń fọ́ díni? Nítorí wípé ó ṣàjòjì bákan ní ojú mi. Ní tèmi o, ọwọ́ ọ̀tún òun ni mò ń lò. Óun mo sì fi kọ́ àwọn ọmọ mi. Ọwọ́ ọ̀tún ó jẹ́ gẹ́gẹ́ bí ọwọ́ ọ̀wọ̀ fún gbogbo ǹkan. Tí ẹ bá dẹ̀ wò kéréjekérèje nínú ayé, lẹ máa ríi wípé ọwọ́ ọ̀tún òun ni wọ́n ń lò láti ilẹ̀ àwọn oní wọ̀nba. Bó tiẹ́ jẹ́ wípé àwọn tí wọn ń lo ọwọ́ òsì, mo gbọ́ pé ìkọ̀wé wọn ó máa ń rẹwà. Mo lọ́rẹ kan náà ni bá un, ìkọ̀wé rẹ̀ máa ń rẹwà. Bóyá gbogbo wọn wá ni, bóyá àwọn níwọ̀nba ni, ìyẹn ni kò yé mi. Ọwọ́ ọ̀tún, ọpọlọ wá, ọwọ́ ọ̀tún dẹ̀ ní emi mọ̀ tí ó máa ń bá ṣiṣẹ́ jù lọ. Nítorí wípé ó ti rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀, àbi olùrànlọwọ rẹ̀ àbí ẹni, àbi oun ló máa ń jẹ́ kó tètè ro ǹkan dáadáa. Ọwọ́ ọpọlọ wá àti ọwọ́ ọ̀tún, èmi mọ̀ wípé wọ́n máa ń ṣiṣẹ́, wọ́n máa ń fọwọ́ wẹ ọwọ́ ni láti jẹ́ kí ǹkan kó lè ye ẹni tí ó lọ́pọ̀lọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bó ṣe jó yẹ. Láti kékeré, ni mo ti máa ń rí táwọn òbí máa ń fi ọwọ́ ọ̀tún kọ́ ọmọ. Kẹ́ tórí òbí tó máa gbà wípé kọ́mọ tẹ̀ à máa lo ọwọ́ òsì. À, òun àtọ̀'ọ̀mọ ọ̀un náà ti mú ǹkan lẹ nígbà tó wà kéékèè o. Kó tó wá di pé bóyá máa ní ẹ fí ìlẹ̀ ọwọ́ tí ọpọlọ rẹ̀ bá lọ nù. Bóyá olùkọ́ rẹ̀ ló ní kí àwọn òbí rẹ̀ fí ìlẹ̀ kó máa lo ọwọ́ òsì ni. Bóyá àwọn alábàágbé àbáwọlá àdúgbò ni wọ́n dà sí lùlù yẹn o, àbí jíjíya ọ̀dọ̀ obí láti ní àlọ́wọ́ ọ̀tún ló gbọ́dọ̀ lò ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun tí ọpọlọ rẹ̀ bá ṣiṣẹ́ nìyẹn náà, ni òwọ́ òsì, wọ́n ó fi í lẹ̀ ni. Gbogbo àwọn irinṣẹ́ òde òní tó dẹ̀ kun gbogbo ibi gbogbo, ọwọ́ ọ̀tún ni wọ́n ṣe láti jẹ́ kó ṣiṣẹ́ jù fún un. Ó máa rí bákan láti ṣe irinṣẹ́ fún ẹni tí ń lo ọwọ́ òsì kó dẹ̀ rò pé ó fẹ́ tà tí ó dẹ̀ ṣe kì íníyẹn ní ọ̀pọ̀ yanturu ká wọn èèyàn bá ẹ ra. Ó máa le rí nítorí pé bóyá nínú èèyàn bí ògún, èèyàn kan ló máa rí tí ń lo ọwọ́ òsì láti máa fi jẹun, láti máa fi mu àbí láti mú fi ṣiṣẹ́. So irú ìyẹ́sìn yìí, ọwọ́ òsì, o máà ó máa le láti fi líle rí ǹkan ṣe ní ǹkan mère mère. Àwọn iṣẹ́ ọwọ́ àti àwọn tí ń ṣe irun tà, àwọn tí ń ránṣọ, àwọn tí ń ṣe ń tó pọ̀ bá ọwọ́ ọ̀tún ni mímọ̀ tí wọ́n máa ń lò ju. Ọwọ́ ọ̀tún náà dẹ̀ní ilé ìwé ni wọ́n máa ń gba ọbí níyànjú ní kí ọmọ máa lò nínú kíláàsì pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀. Ọwọ́ ọ̀tún ó lé, ó jẹ́ ọwọ́ tó dùn ráni ṣẹ́, ó jẹ́ ọwọ́ tó dùn ṣe ǹkan tó le koko ko. Ọwọ́ òsì kan dàbí ìrànlọ́wọ́ fún ọwọ́ ọ̀tún ni. Àṣà àti ìṣe wa ó dẹ̀ bá ọwọ́ ọ̀tún náà mú. Bí ẹ bá fẹ́ mú ǹkan níwájú àgbàlagbà bó bá fọwọ́ òsì mú, wọn o mọ wípé ṣé o lẹ́ẹ̀kọ̀ ni. Àbí tó fẹ́ gba ǹkan lọ́wọ́ àgbàlagbà tó wá fi ọwọ́ òsì gbá, wọn á ní ṣé ọmọ yi ò lẹ́ẹ̀kọ̀ ni ṣé o ò mọ bí wọ́n ṣe ń lo ọwọ́ ọ̀tún ni. Ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún ó jẹ́ ọwọ́ tí ó ní àpọ́nlé lára láti máa fi ṣe nílé àbí ní ìta. Ọwọ́ ọ̀tún ó dẹ̀ máa tún ń fàárè wa. Nítorí bó bá róló ore rẹ tó fẹ́ ṣó ore fún ẹ, bó bá fẹ́ bá fọwọ́ òsì gbá ore náà, yi ò mọ wípé ṣé o lẹ́ẹ̀kọ̀ ni àbí irú arìnfin wo re. Ó máa ń ṣàjòjì ni wọ́n bá.

Mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Nígbà tí fóònù bá, tí bátìrì fóònù mi bá ń tàn kíákíá, ó máa ń gbe mí lokàn láti wò wípé fóònù tí mo fi síná tí ó dẹ̀ wọ òpin láti gbe náà sórí tí ó ti, tí ó ti kún bámúbámú tí ó wa kú níṣẹ̀jú àayà, iyẹn túmọ̀ sí wípé bátìrì rẹ̀ ti bàjẹ́. Fa bátìrì ọ̀hún ò ni di kí a rà mí, gbogbo irú àwọn nǹkan báyìí ó máa ń jẹ́ kí olúwa rẹ mọ wò wípé kò wá yẹ́ kí n ra fóònù mi ìbí. Nígbà tí fóònù tí ó bá ń lọ́ra tí ò ní dáhùn nígbà tẹ bá tẹ̀, kò ní dáhùn tẹ bá ń tẹ̀ síbí, kò ní dáhùn bí i kó má sáré ju tẹ́ń-tẹ́ lọ àbí kí ẹ má tẹ kó má dáhùn rárá. Ó wà lára ohun tó máa ń jẹ́ kí n pàrọ̀ fóònù si imi. Nígbà tí àwọn áàpù kò bá ṣiṣẹ́ dáadáa mọ, tó bá ń tẹ̀ tí ò dá olóhùn, tó tun tun tẹ̀ tí ò dá o lóhùn, tó tú lọ yewò wípé ṣẹ wón ti fi ǹkan kún ní Play Store ni tó dé bẹ̀. Tí ò ṣe pé wón fi ǹkan kún láti gbe sókè. Gbogbo nǹkan bá un náà ó máa ń jẹ́ kí èèyàn fi ọkàn láti pàrọ̀ ayárabíàṣá òun. Tí ìbòjú fóònù bá ti fọ́ tàbí tó bá jẹ́, kí wá lolúwa rẹ̀ wá gbé e gbekúde dání sí. Ojú ti fọ́, ojú fóònù òun ó bàjẹ́, ó ti dòdà àbí ò ríran mọ àbí ò ríran nídajì ọ̀nà. Ó mọ wò wípé kí ni o fẹ́ fi eléyi ṣe. Ayé ipamọ́ ti kún ní gbogbo ìgbà. Tó bá tiẹ ẹ ní ore ọ̀fẹ́ láti ẹ ti, láti ẹ ti fi ǹkan sórí fóònù òun kó ní gbà yóò mọ fúùlù ni. Ó wà lára ǹkan tí olúwa rẹ mọ fi fẹ́ fi change ayárabíàṣá òun. Nígbà tí fóònù ò bá gba ìmọ̀dójúyìwọ̀n mọ, tẹ bá lọ sí Play Store tí ẹ fẹ́ gbé áàpù òun lárugẹ tí ò wà dáhùn, tí gbogbo bi e bá sẹ ń tì lóhùn náà ń tiyìn, be bá se ń fà lóhùn náà ń fà yin, kò dáhùn mọ́. Ó wà lára oun tí ó máa ń jẹ́ kí n pàrọ̀ ayárabíàṣá mi. Kamera fóònù ò dáa mọ́, bo o bá ń ya A, B ni yó mọ̀ só. Mo bá ń ya B, C ni ó mọ̀ só. Ó wà lára àbí kó mó ya yan, kójù rẹ̀ mọ́, kójù rẹ̀ mọ́ ṣe dáadáa kò mọ̀ dàbí i pé ó yẹ̀sẹ́ gbẹ́ kan. Ó wà lára oun tí mo máa ń fi pàrọ̀ ayárabíàṣá mi. Àwọn tí wọ́n maa sì ń tún fóònù ṣe, owó tí wọ́n pè ó ti pọ̀ jù. Tó bá máa wá rò lọ tó rò bọ̀, wà wa rí pé owó tó fẹ́ fi tún ṣe gan, ó ti ju kó fi lọ ra ayárabíàṣá mi lọ. Ó wà lára ǹkan tí mo fi máa ń pàrọ̀ ayárabíàṣá mi. Nẹ́tíwọ̀kì, ìgbà tí nẹ́tíwọ̀kì náà bá ń lọ fèrèfè lórí fóònù òun, orí kọ́ọ̀lù, ìpè, orí lò ló ni. Ó dọ̀la, ò rí lò. Nẹ́tíwọ̀kì má a ma lọ sókè, yóò mọ̀ lọ sódò. Ó wà lára oun tí mo máa ń fi pa fóònù tí, tí mo máa ń fi fẹ́ rà mí. Ìmí náà dẹ́ tún wà tó jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe ó ti wá pọ̀ ju tí fóònù òun lè gbe sórí lọ. Ó ní ìdí láti upgrade rẹ̀ sí imí. Iṣẹ́ tí o fẹ́ fi fóònù fún ti pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ohun tí o fẹ́ fi fóònù òun ṣe ó ti pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ìwọnyí ó ń jẹ́ kó túmọ̀ sí wípé ó ní ìdí láti jẹ́ kí fóònù rẹ gbé pẹ́ẹ́lì sókè ju n tó ń lò lọ kí ó bá lè gba gbogbo ohun tí ò ń lò fún. Tí àwọn fóònù bá ti ṣe n sẹ́gesège lọ́nà kan àbí kéjí bí eléyìí, èèyàn ní ìdí láti rà mí.